Tí mo bá wà ní ibi iṣẹ́, ìsinmi oúnjẹ ọ̀sán tí wọ́n fún wa gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tó wà nínú ìwé ìgbani sí iṣẹ́ mi kò ju wákàtí kan ṣoṣo lọ. Lẹ́yìn wákàtí kan, gbogbo òṣìṣẹ́ gbọ́dọ̀ padà sí ẹnu ìṣẹ́. Láti agogo méjìlá ọ̀sán títí di aago kan ni àkókò ìsinmi oúnjẹ ọ̀sán tí wọ́n máa ń fún wa. Ó tilẹ̀ jẹ́ wípé ẹni tó bá jáfáfá láàárín wa, láàárín ogún ìṣẹ́ ju sí ìbí, ọgbọ̀n ìṣẹ́ ju, ó ti jẹun tán. Ọgbọ̀n ìṣẹ́ju tó bá kú tàbí ọgbọ̀n ìṣẹ́ ju tó bá kú, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ lè fi àkókò náà sinmi. Ìsinmi oúnjẹ ọ̀sán tí mo máa ń ní níbi iṣẹ́ kò ju wákàtí kan ṣoṣo lọ. Ṣùgbọ́n tí mo bá wà ní ní ilé tí mi ò bá lọ ibi iṣẹ́, wáyà mo wà ní ẹnu ìsinmi tó máa ń fún gbogbo wa òṣìṣẹ́ ọlọ́dọọdún, ìsinmi oúnjẹ ọ̀sán mi kò níye ìgbà tàbí n ò lè sọ wípé ó jẹ́ ó lè gùn ju wákàtí kan lọ. Ṣùgbọ́n lẹ́nu iṣẹ́, ìsinmi oúnjẹ ọ̀sán kò ju wákàtí kan ṣoṣo lọ. Mo sì wá ṣàkíyèsí wípé ó fẹ́rẹ̀ ẹ jẹ́ pé gbogbo ibi iṣẹ́ náà ni wọ́n ń fún àwọn òṣìṣẹ́ ju wákàtí kan ṣoṣo lọ fún ìsinmi oúnjẹ ọ̀sán tí wọ́n bá wà lẹ́nu iṣẹ́ kí iṣẹ́ má bàá ní ìpalára.

Ní ibi tí ènìyàn méjì àti tàbí mẹ́ta bá ti wà tí wọ́n bá ti jo ń ṣiṣẹ́ papọ̀ tàbí tí wọ́n bá ti dijo ní nǹkan kan tí wọ́n ń ṣe papọ̀ kò lè ṣàìmá sí èdè-áiyedé tàbí gbólóhùn àsọ̀. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà bóyá níbi iṣẹ́ fún àpẹẹrẹ tí a bá ń ṣe iṣẹ́ èmi àti àwọn ẹlẹgbẹ́ mi, ẹlòmíràn nǹkan kan lè ti ṣẹlẹ̀ ní ilé, bóyá òun àti ìyàwó rẹ̀ ní gbólóhùn àsọ̀, ibinú yẹn ló máa gbé wa sí ibi iṣẹ́. Ìkanra yẹn ló máa ma fi kanra, ló máa ma fi bá àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ṣiṣẹ́. Tí ọ̀rọ̀ bá sì rí bẹ́ẹ̀, èmi nítèmi, èmi ò kì í fẹ́ wo ohun tí ó lè ti máa gbé wa láti ilé. Ohun tí ó máa mú iṣẹ́ yẹn tẹ̀síwájú, òun lè mi máa ń ní inú ní dùn nínú rẹ̀. Tí bá sì fẹ́ dá sí ọ̀rọ̀ náà, ó ní bí mo se máa gbé ọ̀rọ̀ kalẹ̀, kò lè ṣàìmá sí gbólóhùn àsọ̀. Mo sì máa ń sọ fún àwọn ẹlẹgbẹ́ mi wípé iṣẹ́ ìgbà díẹ̀ ni, ẹ̀mí iṣẹ́ ó sì gùn ju ẹ̀mí ènìyàn lọ. Nítorí náà tá bá là ń ṣiṣẹ́ papọ̀ lẹ́yìn tá bá parí iṣẹ́ tán, àǹfààní tun ṣi wà ta sì máa ṣe fún ara wa ká máa wa fi ìṣó kékeré ká má lọ fi ba ìdí jẹ. Èmi máa ń fi yé wọn wípé tá bá là fẹ́ ṣiṣẹ́ ká gbágbe gbogbo àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ní ilé tàbí tí ànlá kọjá káa pawọ́pọ̀ ká ṣe iṣẹ́ yẹn kí iṣẹ́ yẹn se àṣeyọrí. Tá bá sì parí iṣẹ́ ká padà sẹ́nu àwọn nǹkan tí ó lè máa gbé wa lọ́kàn. Ẹni tó bá jẹ̀bi, màá sọ fún un pé lágbàjá ìwọ ló jẹ̀bi. Ẹni tó bá jàre màá sì sọ fún nígbà mìíràn ẹlòmíràn máa ń fẹ́ fi ọwọ́ ọlá gba ẹni kejì lójú. Ẹlòmíràn lè rò wípé ohun tí pẹ́ lẹ́nu iṣẹ́ yẹn ju ẹni kejì lọ, kó fẹ́ máa fi ìyẹn kó fẹ́ máa fi yan ẹlòmíràn jẹ. Gbogbo àwọn nǹkan báyìí ló máa ń sábà fa edè-áiyedé. Ẹlòmíràn lè máa rò wípé ṣe tó rí pé mo kéré àbí torí pé mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ló ṣe máa wùwà bá yẹn sí mi. À! Kékéré ni mo kéré o èmi náà ò kí ń ṣe mímì fadiye. Gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n tó bá ti ṣẹlẹ̀ èmi máa ń fi yé wọn wípé kí oníkálùkù kí ó ki ọwọ́ ọmọ rẹ̀ bọ aṣọ, kí a farabalẹ̀ kí gbogbo wa fọwọ́sọwọ́pọ̀ ká sì ṣe iṣẹ́ tí a fẹ́ ṣe lásìkò kí ó sì ní ìyànjú.